Ṣé etí rẹ dára bẹ́ẹ̀ ni etí mi dára, ó n gbọ́rọ̀ dára dára. Etí mi ni mo máa ń fi gbọ́ tí èèyàn bá ń sọ̀rọ̀. Mi ò need aid àbí nǹkan kan tí yóò lè mú kí etí mi gbọ́ràn sì. Bí kò ṣe pé etí mi gangan fúnra rẹ̀, ó gbọ́ràn clearly dáadaa. Tí èèyàn bá sọ̀rọ̀ níbi tí ó jìnà sí ibi tí mo wà, mo máa ń gbọ́ dáa dáa.